Ǹjẹ́ o ti rò sọ fún mi wípé o ń pọ̀ lọ àlọ́ àpamọ̀? Kí lọ ń pọ̀ lọ àlọ́ àpamọ̀? Àlọ́ àpamọ́ jẹ́ àwọn nǹkan tí a máa ń fi so ìtàn láyé àwọn àtijọ́ tó sì jásí pé máa ń kọ́ni l'ẹ̀kọ́. Gẹ́gẹ́ bíi wípé Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀we. Gbogbo wa la mo oun tí a ń pè ní Ìjàpá? Toti wípé kíni Ìjàpá, ó jẹ́ ẹranko kan tó jásí pé kò lè rìn ko yàrá. Bẹ́ẹ̀ ni ó máa ń fa ẹ̀jẹ̀ àwọn ọgbon inú rẹ̀, ó ju títi ẹrin lọ. Ìtìtọ́rí náà, Ìjàpá tó bá pa àwọn ẹlẹ́gbe rẹ̀, tí ó lọ sí òde, wọ́n lè dá ọgbọ́n fún wọn, láti darí pé ounìkan ni ó lọ̀ jànfaani nínú òde náà. Bí to ba gbe oúnjẹ wá fún wọn, ounikan ni yóò dáa jẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí nìí tí a fi máa ń pè ní Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀we.

Ìbéèrè ni pé kí ni mo máa sọ nígbà tí ó bá ń tí ẹni kan kú oríire? Kí ni tí à ń pè ní oríire? Oríire jẹ́ ǹnkan tó jẹ́ pé ǹnkan ọ̀tún tó bá díbọ̀ ní ìyálọ́ ìyá òótẹ́lẹ̀ tàbí kọ́ròótẹ́lẹ̀. Bẹ́ẹ̀ wàá ni a ṣe kí ẹni náà. Bí àpẹẹrẹ ènìyàn tó ti lóyún nígbà kan fún oṣù mẹ́sàn-án sẹ́rìn tó wa bímọ, a máa rí pé oríire ló jẹ́ fún ẹni náà. Nítorí náà a bí ẹni mọ́yà. Ó dàbí pé a máa kì pé ẹ kú oríire o, ẹ bá àríkọ àwọn ọmọ òrukan àwọn òdàṣe. Bẹ́ẹ̀ sí ni, àdá oríṣiríṣi ni a máa ń gbà kí wọn pé oríire. Bẹ́ẹ̀ ni, àlá sì máa ń sìn ǹnkan tótàn kan bí i bóyá ó ra ǹnkan yọpọ́lẹ tàbí ó ra ǹnkan mẹ́ne mẹ́nu kan tó jẹ́ ǹnkan ọ̀tún. Tó ma ṣe wípé ẹni náà ń sìn ǹnkan oríire nìyẹn. Ní ilé Yorùbá, a máa ń kí ẹni náà pé ẹ kú oríire o, ẹ kú oríire o. Nínú ìdáàrì síbí ẹbí sọ wípé a ní asín kí ẹnìkan kú oríire.

Ìbéèrè sọ fún mi pé, bí mo bá le pàdé ẹni tí kò sì mọ̀, taní ó máa jẹ́. Ìbéèrè náà kò kú tó títọ́ ní ìkùnnu. Ti mo balẹ̀ pàdé ènìyàn timo mo asi pe iru ẹni bí ẹ, a pé ni àlejò. Ìru ẹni ẹni bí ẹ, yi o ma bẹ̀rẹ̀ ọ̀nà. Ìru ẹni na kó mọ̀nà ni. Yorùbá si bo wò ó ní a bẹ̀rẹ̀ ọ̀nà kí si náà. Ìru e ní toba a bẹ̀rẹ̀ ọ̀nà, a jùwe ọ̀nà fún.

Kinni a n pe ni aladugbo ẹni. Ní iwo tèmi, aládùúgbò ẹni ọ jẹ́ àwọn alábàágbé tí àjọ máa ń gbé. Bẹ́ẹ̀ sí ni wọ́n jẹ́ dáradára tí jásí pé tí ọba rìn nkan ẹ́ni kò ní fe jẹ́ kí ó bá jẹ tàbí kí wọ́n bá jẹ ká. Bí àwọn ènìyen báyìí à ń pè ní aládùúgbò rèrè. Aládùúgbò rèrè o máa ń mu ìdàgbàsókè wá fún àdúgbò yìí tí i tí ó si jásí pé àwọn ará àdúgbò won máa ń fẹ́ràn ẹni rere nínú ènìyàn báyìí. Já sí pé ẹni náà ni aládùúgbò dáadáa tí a sì ń pè ní ẹni rere ní àdúgbò.